Ní àṣà Yorùbá, wíwólẹ̀ tàbí ìkúnlẹ̀ jẹ́ ọ̀nà kan tí a fi ń fi ọ̀wọ̀ hàn nígbà ìkíni. Àwọn ọkùnrin máa ń wólẹ̀ fún àgbà nígbà tí àwọn obìnrin máa ń kúnlẹ̀ láti kí ẹni tí wọ́n fẹ́ fi ọ̀wọ̀ fún. A máa ń ṣe èyí pàápàá nígbà tí a bá, a bá ń kí àwọn àgbà tàbí àwọn òbí wa tàbí ẹni tó jù wa lọ tàbí àwọn olùkọ́ wa tàbí àwọn pastor wa, àwọn pásítọ̀ wa àti ẹni tí a fi ọ̀wọ̀ fún. Ó fí ń hàn pé a mọ iyì wọn, a sì bọ̀wọ fún wọn. Àwọn òbí wa máa ń kọ́, ó máa ń kọ́ àwọn ọmọ, àwọn òbí máa ń kọ́ àwọn ọmọ wọn láti kékeré pé kí wọ́n máa kí àwọn àgbà dáadáa. Wọ́n máa ń kọ́ wọn bí a ṣe ń wólẹ̀ tàbí kúnlẹ̀, bí a ṣe ń kí ẹni náà àti bí a ṣe ń lo ọ̀rọ̀ ọ̀wọ̀. Àṣà yìí ń kọ́ ọmọ ní ìwà ọmọlúwàbí ni àti bí a ṣe ń bọ̀wọ̀ fún àwọn ẹlòmíràn.